Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí ìrántí, ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ó pọ̀ gidi gan-an torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni o wà lára ìgbà tí mo rántí tó jẹ́ a lọ ṣeré lálẹ́, a sá kúo nlé, wọ́n ò fẹ́ ká jáde nílè o a sì ti ń jáde gbogbo wa lá lọ ṣeré. Lẹ́yìn náà o jára nkan to jẹ́ tí n bá rántí maa kan ma rerin.

Ṣé o ní nọ́mbà orí ẹ? Sé o ní nọ́mbà orí ile? Nọ́mbà orílẹ̀ yí taa ma n pé ni address. Gbogbo ilé ló ní, ó sì jẹ́ dandan. Ilé tí ó bá ní nọ́mbà ah ki ni wọn fi nse, ti ẹ bá fẹ́ san bíìlì, nọ́mbà yẹ náà ńi wọn alọ, ti ẹ bá fẹ́ san táàsì, nọ́mbà yẹ náà ńi a lọ. So nọ́mbà oríle gbogbo wa làní osi wà very important.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ní gbogbo ìgbà, ìmọ̀ tuntun tí èmi fẹ́ kọ̀ o ju ìmọ̀ cybersecurity náà lọ. Bo si ṣe wa o ti ń lọ bí ọdún méjì èyí ni sa ń sọ lẹ́nu náà ni mo ń jẹ́ lẹ́nu. Àmọ́ ṣùgbọ́n ní ọjọ́ mẹ́ta máa fi ara sí má ṣi wò bò ni mo ti fẹ́ ṣe.

Nígbà wo ni ò máa ń gẹ irun rẹ? Èmi máa ń gẹ irun mi ní gbogbo ìgbà tó bá ti jẹ́ pé irun mi pọ̀ síi. Èmi ṣe ẹni tó ń stylish, tí ó máa ń stylish fún mi. Ti irun mi bá ti pọ̀ tí gbogbo ìgbà mi sì ti yọ̀ tó àsìkò tó tó ye kin se kini, àsìkò tó tó ye kin gẹ irun mi.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ déédé bí àgbàrá mi ṣe ká, mi i sì dúró de pé ó di gbà tan bá tó sọ̀rọ̀. Nígbà tí ń bá rí pé àgbàrá mi ká kí n rán ènìyàn lọ́wọ́, mà bọ́ síbẹ̀ má sì béèrè kí ni èwo ni mo lè ṣe fún wọn, màá ṣíṣe fún wọn, ayé ó le jù n lọ.

Báwo ni ó máa ń gba owó àwọn ènìyàn? Báwo ni ó máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Nkankan t'emi mọ̀ ṣe tí mo mọ̀ pé ó máa ń mú ọ̀wọ̀ wá fún mi lọ́wọ́ àwọn ènìyàn ni pé màá fún àwọn náà lọ́wọ́, màá sì fi òtítọ́ bá wọn lò. Nígbà tí o ba bá òtítọ́ tó fi bá awon ènìyàn lò, won a fún ọ ní ọwọ́, wọn á sì tún bá a pon'yan lé.

Irú etí gbọ́wọ́ ni o máa ń lò. Etí igbo ti ẹ̀mí máa ń lò ọ̀hun ni Bluetooth, mo sì ń gbádùn rẹ̀ torí pé kíni kò fún mi wàhálà, òun ló sì dùn lò jù. Bẹ́ẹ̀ ni kó ṣe nǹkan tó jẹ́ pé èèyàn ò mọ̀ ọ múkà. Tí ẹ̀yàn bá ti fi sí etí ọ̀ lewo fìlà, kò sì ẹni tí ó mọ̀ pé gan-an èèyàn ń lò.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójúmọ́? Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí bí ogún, bi n ba ní, bi n ba ní mẹ́wàá gan, mo kàán, mo ṣo ni, o jú mẹ́wàá lọ. So wákàtí tí mo fi ń ṣiṣẹ́ o pọ̀ tó riẹ ni èmi gán ní ìsinmi. Ó dà oun ló mú iṣẹ́ tí mo ń ṣe ní ìṣìn tó fi ṣú mi, ṣùgbọ́n olọ́hun wá, gbogbo ńkàn náà ló lásìkò.

Ṣé o ti gun alu púpọ̀ rí? Ewu kò mọ ní jẹ alupùpù torí ọlọ́run. Èmi ò mọ̀ eyí to n jẹ́ alupùpù o torí pé ó jẹ́ ǹkan tuntun lọ́dọ̀ temi mi o mo lọ́dọ̀ yìn. Bóyá ẹ̀yin lé wa mọ̀ ohun tí alupùpù ouń jẹ́, amo emì, ẹ́ṣe èmi o mo ohun ti jẹ alupùpù rárá, rárá at all.

Ṣé wifi rẹ yàrá tó? Wifi mi ò yàrá gidi gan, kódà ó ní agbára torípé ó sì ni mò ń lò lẹ́nu ijo mẹ́ta. Mi ò mọ̀ dé bóyá data ni ó dáa jù ni bíi wifi, but wifi mi náà òún ò bàjẹ́ ó sì wúlò gidi gan torípé ó fún mi ní jìn tí mò ń fẹ́.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? A, mo máa ń fọ aṣọ ní ìkẹyìn ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀ ni torí pé kíni ìgbà ni mo ní ààyè ńlá sí ní mo máa rí aṣọ fọ dáadáa. Tí mo bá fọ, ìgbà ni ó máa yọ̀tùn bẹ́ẹ̀ tí ó jẹ́ pé máa le kan ń kan mi kí n tó lọ gbogbo ibi tí mo bá fẹ́ lọ ó sì tún easy fún mi bámú.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù náà ni eré bọ́ọ̀lù. Kódà bí ẹ bá bí gbogbo bí èdè tí ń bí mi bí ba ìdárayá, kí ó rí pé tí bá dé ibi tí a bá ń sọ̀rọ̀ bọ́ọ̀lù, màá sọ̀tàn nítorí pé kíni eléyìí ò hun, wọ́n gbádùn rẹ̀ dáadáa o wa lára àwọn eré ìdárayá tó jẹ́ pé oun ló fún mi ní àríyé.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Pé ìsọdọ̀tun ọkàn máa ń ṣe dáadáa pọ̀. Nígbà tí èèyàn bá ti ní ohun tí èèyàn fẹ́ ṣẹ̀ ríe, tó wá múra, tó sì rí pé òun to oun se yàtọ̀ sí ohun tó fẹ́ ṣe. Dándan ni kó ṣe ìsọdọ̀tun ọkàn, kó sì change ọkàn rẹ̀ nípa ohun tó fẹ́ ṣe nígbà tí èèyàn bá fẹ́ ṣẹ́

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Ibi tí mo ti ń ṣiṣẹ́, ẹjọ́ pọ̀ n bẹ́ẹ̀, noise náà sì wa n bẹ́ẹ̀ torí òun to sele n pé àwọn machine ń dún. So loud speaker mo máa ń fi phone sí nígbà tí mo bá fẹ́ dáhùn call torí pé òun ni yóò ṣe pàtàkì fún mi.

Báwo ni o ṣe máa ń rí pé ṣe àwọn ohun èlò? Ah, bí mo ṣe máa ń rí pé ṣe àwọn ohun èlò ni pé èmi i e lọ oja kí n lọ ra gbogbo e, tó bá ti fẹ́ tán àbí èyí tó ní issue. Ó ni mo máa mú tí màá rà, máa sì dá padà, máa fi rọ́pò èyí tí ò sí.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú ọjà ó jẹ́ dandan, ó sì jẹ́ n tó ṣe pàtàkì. Mo kọ́ keyàn ṣe ìtọ́jú ọjà lọ́dọ̀ ìyá temi torí pé kíni ó ní nǹkan pèsè ńlá tó lè fi tajà. Nígbà tí ọjà rẹ bá dà, àwọn èèyàn náà sì má ṣe kíni? Wọ́n mọ wá, wọ́n mọ wá bọ̀ ra jà. Ọjà rẹ ó sì tètè máa tán.

Ètò, ètò rẹ fún ìparí ọ̀sẹ̀, kíni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? O rí bí question tí mo answer tán ní ìsìn nínú ìdí láròji. Àw, ètò mi fún ìparí ọ̀sẹ̀ náà ni pé kí n sínmi kòsìn tó jù baun lọ. Nínú ọ̀sẹ̀ nísìn gbogbo òhùn tí mo ṣè nísìnyí, mo ti lọ fi, ah, si si nlé. So ìparí ọ̀sẹ̀ báyìí mo fẹ́ sínmi ní.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ ni, ìbísẹ́ wa overtime wà, so a máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. N to wá sẹlẹ̀ ni pé owó táa jẹ́un ń bí iṣẹ́, ibi wákàtí tó gùn, èyí táa ń ṣe ju ṣíṣe lọ, ìbẹ̀ naa lọ f'owo náà sí. So ènìyàn o ní option yóò fẹ́ ṣiṣẹ́ kólé báṣe kini kólé bá rowó.